Ìrọrí tí mo máa ń lò pọ̀ o gidi gan ni. Oríṣiríṣi ìrọrí ló sì máa ń lọ ní ọkàn mi ní oríṣiríṣi àsìkò. Mo máa ń ro ìrọrí tí mo ti le dá ǹkan tuntun lè, tí ó sì ṣe àwọn èèyàn láńfààní, tó sì máa ṣe èmi náà láńfààní. Mo tún máa ń ro ìrọrí nípa tí mo ṣe le máa gbé ibi sí ayé rọrùn, tí mi ò ní fara ní ẹnikẹ́ni, tí ẹnikẹ́ni náà kò ní fara ní mi, tí máa dọdú sí ayé àlàáfíà. Mo sì tún máa ń lo ìrọrí nípa tí mo ṣe le máa bá àwọn èèyàn lò, tí mo ṣe le máa bá àwọn èèyàn sọ̀rọ̀. Nípa tí mo bá fẹ́ bá àwọn èèyàn sọ̀wọ̀, mo máa ro ìrọrí náà bẹ́ẹ̀. Nítorí náà, oríṣiríṣi ìrọrí lọ́pọ̀lọpọ̀ ló ń bẹ lórí mi o.